Ó yẹ kí n lè fọ ọkọ̀ mi ní ọ̀la, àbí Sunday. Ọ̀la ni Sunday, ó yẹ kí n lè fọ̀ọ́ ní ọ̀la. Tí ǹ bá dé fọ ọkọ̀ mi lọ́la, màá fọ̀ọ́ ní Monday, nítorí máà rí omi. Torí ọ̀la mo máa busy. Miì dẹ̀ mọ̀ bí mo ṣe máa wà busy tó. Miì lè fọ ọkọ̀ lọ́la yẹn. Mi ò mọ̀ bóyá mo lè fọ lọ́la bí i mi lè fọ lọ́la, bọ̀ máa gbìyànjú tí n bá fọ ọkọ̀ yẹn lọ́la, ó yẹ kí n lè fọ ní Monday, torí màá fẹ́ gbọ́kọ̀ yẹn lọ ibi iṣẹ́. Màá fẹ́ gbọ́kọ̀ọ̀ yẹn lọ ibi iṣẹ́. Tí n bá dẹ̀ gbọ́kọ̀ọ̀ lọ ibi iṣẹ́, mo lè-- kò sí, mo lè wọ mọ́tò, but máa fọ ọkọ̀ yẹn. Mo mọ̀ pé mo gbọdọ̀ fọ ọkọ̀ yẹn. Bóyá ọ̀la àbí ọ̀túnla, mo gbọdọ̀ fọ ọkọ̀ yẹn. So ìkan ńnú méjèèjì, mo gbọdọ̀ ṣèkan ńnú méjèèjì. Màá fọ ọkọ̀ yẹn. Bí n bá fọ ọkọ̀ yẹn lénìí, lálẹ́ yìí, ilẹ̀ ti ṣú, miì lè fọ ọkọ̀ lálẹ́ yìí mọ. Ọ̀la Sunday dẹ̀ rèé, mò ń lọ church. So tí n bá dé láti church tí ò bá rẹ̀ mí jù, màá fọ ọkọ̀ yẹn. Tí ó bá dẹ̀ rẹ̀ mí jù, màá fọ ọkọ̀ yẹn ńMonday, torí òun ni màá gbé. Tí n bá dẹ̀ tí gbé lọ ibi iṣẹ́, màá lọ wọ ọkọ̀ nìyẹn. Kò ń ṣe dandan kí n gbọ́kọ̀ yẹn lọ. Ó wù mí kí n fọ ọkọ̀ yẹn lọ́la. Tí n bá fọ̀ọ́ lọ́la, màá fọ ní Monday.

Ah, ilé mi nìyẹn, etí òkun. Ilé mi lé tí òkun, mo máa ń lọ sí etí òkun, máa ń lo ọjọ́ méjì lé tí òkun, máa ṣeré lé tí òkun dáadáa. Mo máa ń lọ ọjọ́ méjì ọjọ́ mẹ́ta, mo máa gbé ọ̀nà mí dẹ̀ jin o, ilé mi jìn si etí òkun. Ilé mi jìn gan, ilé mi jìn, jẹ́ kí n wo ilé mi o. Ilé mi jìn gan sí etí òkun, mo máa wọ mọ́tò, tò máa run ọ mẹ́fà kí n tó dé etí òkun, torí ẹ máa ń lọ ọjọ́ méjì ń bẹ.

Ah, kìí ṣàlàyé bí mo ṣe ń rìn tàbí ṣe eré ìdárayá lójúmọ́. Ah, bí mo ṣe máa ń rìn tí mo ṣe eré ìdárayá lójúmọ́. Ibi tí mo ń rìn dé, mo máa ń rìn, mo máa ń rìn dáadáa. Mo máa ń rìn pẹ̀lú ìta. Mo máa ń rìn, mo máa ń ṣe exercise dáadáa. Èmi, mo máa ń ṣe skipping rope. Mo láìkì skipping rope. Mo máa ń ṣe skipping rope hundred. So eré ìdárayá tí màá ń ṣe nìyẹn. Nítorí kí n lè lá àlàáfíà.

Ah ohun èlò, ṣàlàyé ohun èlò tó wà lọ́wọ́ mi lójoojúmọ́. Fóònù mi, laptop mi, kọ̀m̀pútà, to lórí laptop mo tí ń ṣiṣẹ́ àti orí fóònù jù. Ohun èlò tó wà lọ́wọ́ mi nìyẹn tí mii fi ń ṣeré, mii ń fi ṣeré. Ohun èlò tí mò ń lò gidi, òun ni fóònù mi fi fóònù ń ṣeré.